Ṣé o máa ń wọ agogo sí ọwọ́ rẹ? Agogo ọwọ́ jẹ́ ohun kan tí àwọn ènìyàn máa ń lò láti fi ṣe ẹ̀ṣọ́ ara. Agogo ọwọ́ jẹ́ ohun kan tí gbogbo ènìyàn máa ń lò láti fi ṣe ẹ̀ṣọ́ sí ara wọn. Ọkùnrin máa ń lò, obìnrin máa ń lò, ọmọdé máa ń lò, àgbà máa ń lò, gbogbo ènìyàn náà máa ń lò. Tí ènìyàn bá ń jáde lọ síbi òde pàtàkì, a lè lo agogo ọwọ́ láti fi ṣe ẹ̀ṣọ́ sí ara wa àbí ká wọ̀ sí ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì. Aago jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa wọ̀ láti jẹ́ kí ènìyàn dúró dáadáa. A máa ń wọ ago nígbà tí ó bá wù wá. A lè wọ̀ lọ sí ilé ìjọsìn, a lè wọ̀ lọ sí ibi tí ó bá wù wá, a lè wọ̀ lọ sí ilé ìwé, a lè wọ̀ lọ sí ẹni tí a bá fẹ́. Ó dára ká máa lo aago ní gbogbo ìgbà. A lè lò láàárọ̀, a lè lò lọ́sàn-án, a sì tún lè lò ní àṣálẹ́. Gbogbo ilé yìí ó dára gidigidi kí a máa lo aago ọwọ́. Àmọ́ àwọn ẹlòmíì ò kí ń lò nítorí wípé wón máa ń lo aago èyí tí ó wà ní orí ẹ̀rọ alágbèéká wọn tí wón ń pè ní fóònù. Àmọ́ nípa pàjùlọ, ó dára kí a máa lo aago tí a bá múra tán, tí a wẹ̀ tán, tí a wọ aṣọ tó dára, tí a wọ bàtà tó dára, tí a lo ìpara tó dára, tí a lo ìlẹ̀kẹ̀ tó dára, tí a lo àwọn ẹ̀ṣọ́ tó kù. Ó dára kí a máa fi aago náà sí nítorí wípé tí a bá lo aago, ìmúra wa yóò gúnrégé. Aago dára lọ́pọ̀lọpọ̀ ká máa wọ̀ sí ọwọ́, ká máa wọ̀ ní gbogbo ìgbà tí a bá fẹ́ jáde, tí a bá fẹ́ wọlé, tí a bá fẹ́ lọ ilé ìjọsìn, tí a bá fẹ́ lọ patí, tí a bá fẹ́ lọ rí àwọn ọ̀rẹ́ wa, tí a bá fẹ́ lọ rí àwọn mọ̀lẹ́bí wa àbí tí a bá fẹ́ lọ rí àwọn ọ̀rẹ́. Ó dára kí a máa lo gbogbo àwọn ago yìí nítorí wípé a ó lè máa rí aago wò tí a bá fẹ́ tètè ṣe nǹkan ní kíákíá. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa lo ago ọwọ́ wa. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo sì máa ń lo aago ọwọ́ mi tí mo bá fẹ́ jáde àbí tí mo bá ń lọ sí ilé ìjọsìn ní ojoojúmọ́ àti ní ọjọ́ ìsinmi. Ó dára kí a máa lò. Oríṣiríṣi aago ló sì wà. Aago ti ìgbàlódé wà, ago ayé àtijọ́ wà, ago ti kọ̀m̀pútà wà. Aago wà ní oríṣiríṣi, ó sì wà ní oríṣiríṣi àwọ̀ náà pẹ̀lú.

Kí ni ìmọ̀ tuntun èyí tí o fẹ́ kọ́ ní ayé òde òní? Oríṣìíríṣìí ìmọ̀ tuntun ló wà ní ayé òde òní èyí tí a lè kọ́. Ìmọ̀ psychology, ìmọ̀ sáyẹ́ǹsì, ìmọ̀ ẹ̀rọ, ìmọ̀ ẹ̀rọ ayélujára, ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá, ìmọ̀ ẹ̀rọ fóònù alágbèéká, ìmọ̀ tó wà ní oríṣìíríṣìí, computer science, data science, psychology, internet, electronic engineering àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó pọ̀. Àwọn ìmọ̀ tí a lè kọ́ ní ayé òde òní pọ̀ gidi gan, nítorí wípé gbogbo ibi la ti lè mú àwọn ìmọ̀ yìí lò. Pàápàá jùlọ ní ayé òde òní, ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá, ó jẹ́ ìmọ̀ kan tí ènìyàn gbúdọ̀ ní ní ayé òde òní, nítorí wípé ibi gbogbo ni a ti ń lo ẹ̀rọ ayárabíàṣá. A máa ń lò ó nílé, a ń lò ó níbi iṣẹ́. Ibi iṣẹ́ àwọn oníṣègùn wọ́n máa ń lo ẹ̀rọ ayárabíàṣá. Níbi iṣẹ́ àwọn ológun wọ́n máa ń lo ẹ̀rọ ayárabíàṣá. Níbi iṣẹ́ àwọn tí wọ́n ń fi owó pamọ́ tí à ń pè ní báǹkì, wọ́n ń lo ẹ̀rọ ayárabíàṣá. Níbi tí a ti ń dáko gan ní ayé òde òní, a lè lo ẹ̀rọ ayárabíàṣá àti níbi àwọn ilé iṣẹ́ ńlá ńlá, a máa ń lo ẹ̀rọ ayárabíàṣá fún àwọn nǹkan tí ó pọ̀. Nítorí náà, ó dára kí ènìyàn ní ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá ní ayé òde òní. Nítorí wípé ẹni tí ò bá ní àwọn ìmọ̀ yìí, ó lè má lè bá ẹgbẹ́ pé. Nítorí ìdí èyí, ó dára kí ènìyàn ní gbogbo àwọn ìmọ̀ yìí, nítorí wípé a ó lè ní ìtẹ̀síwájú níbi iṣẹ́ wa lọ́nà tí ó pọ̀. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn kí èeyàn máa ní àwọn ìmọ̀ yìí, nítorí pé yóò dára fún yàn ní ọjọ́ wájú. Tó bá ní gbogbo àwọn ìmọ̀ kọ̀m̀pútà wọ̀nyí, ó dára gidigidi kí ènìyàn ní àwọn ìmọ̀ yìí.

Ṣé o máa ń jẹ àwọn oúnjẹ ìgbàlódé? Ṣé o máa ń jẹ oúnjẹ kù? Ṣé o máa ń jẹun? Àwọn oúnjẹ tí ó dára àti èyí tí ò dára. Oúnjẹ dára lọ́pọ̀lọpọ̀. Nítorí ìdí èyí, mo máa ń jẹun. Oúnjẹ wà lóríṣiríṣi. Oúnjẹ ti ìgbàlódé, oúnjẹ ìbílẹ̀, oúnjẹ Chinese, oúnjẹ Amẹ́ríkà, oúnjẹ Japan àti oúnjẹ ilẹ̀ alávọ̀ dúdú. Oríṣiríṣi oúnjẹ ló wà èyí tí a lè jẹ. Àmàlà, iṣu, iyán, ẹ̀bà, ẹ̀fọ́, sẹ̀mọ́, ilá, omi ọbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún máa ń jẹ bíi burger, búrẹ́dì, ẹ̀pà àti àwọn oúnjẹ òkè òkun bíi bisikíìtì, písà. A sì tún lè jẹ èso náà nítorí wípé oríṣiríṣi èso ni ó wà tí a lè jẹ. Ọsàn tí à ń pè ní orange, apple, ìgbálúmọ̀, ẹ̀pà, carrot, cabbage, lettuce àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó wà tí a tún lè máa jẹ tó jẹ́ èso. Pàápàá jùlọ ó dára kí a máa jẹ oúnjẹ tí àwọn elẹ́yìnbo ń pè ní balanced diet. Nítorí wípé oúnjẹ tí à ń pè ní balanced diet yìí, ó ní àǹfààní tí ó ń ṣe fún ara lọ́pọ̀lọpọ̀. Tí a bá jẹ balanced diet, yóò lé àìsàn jìnnà sí àgọ́ ara wa. Ara wa ó lè ṣe iṣẹ́ tí ó yẹ kó ṣe. A ó lè rìn bó ṣe yẹ ká rìn, a ó lè ronú bó ṣe ẹ ká ronú. Ara wa ó sì jí pípé. Nítorí ìdí èyí, gbogbo àwọn onímọ̀ ìjìnlẹ̀, onímọ̀ sáyẹ́ǹsì, onímọ̀ ẹ̀rọ àti àwọn onímọ̀ òògùn òyìnbó náà ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó dára kí a máa jẹ oúnjẹ yìí tí ó ní gbogbo èròjà nínú. Àwọn èròjà tí ó lè ṣe ara lóore yìí, òun sì là ń pè ní carbohydrate, protein, fat and oil, water, mineral àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí ìdí èyí, ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa jẹ gbogbo àwọn oúnjẹ yìí. Oúnjẹ dára fún ọmọdé, ó dára fún àgbà, ó dára fún ọkùnrin, ó dára fún obìnrin àti gbogbo ènìyàn. Pàápàá jùlọ ó tún dára kí a máa mu àwọn ọtí ẹlẹ́rìndòdò náà bíi yugoti, wáìnì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí a máa ń kó wọlé ní àti òkè òkun. Ó dára kí a máa jẹ gbogbo àwọn oúnjẹ wọ̀nyí. Ó sì tún dára kí a máa mu gbogbo àwọn ọtí ẹlẹ́rìndòdò wọ̀nyí. Nítorí náà, àmo kò tún gbùdọ̀ pọ̀ jù kó má ba à fa àìsàn sí àgọ́ ara wa. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn àwọn oúnjẹ yìí lọ́pọ̀lọpọ̀